Báwo ni o ṣe máa ń jókòó àwọn ìṣòro ní ibi iṣẹ́? Báwo lo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bi mo se máa ń kojú àwọn ìṣòro ibi iṣẹ́, pé oríṣiríṣi ìṣòro ló tiẹ̀ wà gan-an. Àwọn ìṣòro míì máa wà tí o jẹ́ pé ọ̀gá sí ọ̀gá tàbí ọ̀gá sí ọmọ iṣẹ́. Oríṣiríṣi ìṣòro ló wà jare.